Bẹ́ẹ̀ni, mo màá ń wọ fìlà lóòrèkóòrè. Ojoojúmọ́ mo máa ń dé fìlà. Kò sí ọjọ́ kan tó máa kọjá tí n ni dé fìlà tí mo bá fẹ́ jáde kúrò nílé. Àmọ́ tí mo bá wà nínú yàrá mi, mi o kì n dé fìlà o. Òòrùn ló sì máa ń jẹ́ kí n máa dé fìlà lóòrèkóòrè torí wipé mi ò fẹ́ràn kí Òòrùn kó wọjú mi.

Kò sí ìbòsẹ̀ pàtàkì kan tí mo máa ń wò. Ìbòsẹ̀ pọ̀ lóríṣiríṣi, so kò sí èyí tí mo fẹ́ràn jù. Mo fẹ́ràn gbogbo wọn. Kò sáà ti ṣiṣẹ́ rẹ̀, iná ni màá fi máa ń wò. Ìbòsẹ̀ tó bá ti ṣiṣẹ́ rẹ̀ nìkan náà ni ó da fún mi. Kò sí tí mi ò kí ń wọ̀ nu gbogbo wọn.

Rárá o, mi ò kí n fi ìdáàbò bo òrùn sára. Kódà gan, mi ò mọ nǹkan tí ń jẹ bẹ́ẹ̀. Àmọ́ o, tí mo dí ènìyàn bá sọ fún mi ní nǹkan tí ó ń jẹ́ bẹ́ẹ̀ àbí tó bá sàlàyé fún mi dáadáa, ó yẹ kí n lè mọ nǹkan tó jẹ́, ó yẹ kí n jí lórí. Sùgbọ́n báyìí, n ò rò fún kí n ò tí ì lórí.

Bẹ́ẹ̀ni, ẹ̀yìn máa ń fọ́ mi. Pàtàkì jùlọ tí mo bá ṣiṣẹ́ kárakára ní ọjọ́, ọjọ́ tí mo bá ṣiṣẹ́ kárakára yìí, alẹ́ ọjọ́ yẹn ẹ̀yìn máa ń fọ́ mi. Àmọ́ ọjọ́ tí mi ò bá ṣì wàhálà púpọ̀ jù, ẹ̀yìn ò kí ń fọ́ mi.

Mo fẹ́ràn tíì ju kọfí lọ. Tíì mo lè mú ní àárọ̀, ọ̀sán àti alẹ́ àmọ́ coffee mi ò kí n fẹ́ mú torí wípé ó máa ń jẹ́ kí èèyàn tìń rin. Ọjọ́ tí mio bá fẹ́ sùn nìkan náà ni mo màá mú tíì torí pé mo gbọ́ wípé Ọjọ́ tí mo bá fẹ́ sùn nìkan náà mo máa ń lo coffee torí pé mo máa ń mú coffee torí pé mo gbọ́ wípé coffee máa ń jẹ́ kí èèyàn má lè rí orun sùn àmọ́ o tíì ni mo fẹ́ràn jù.

Ni dédé ago méjọ àárọ̀ ni ọ́fíìsì mi ṣí. Ní kó tó di ago méjọ àárọ̀ yẹn, ọ̀hun nà ni gbogbo wa máa ti dé ọ́fíìsì, àmọ́ o ago méjọ àárọ̀ gangan ni ọ́fíìsì mi máa ń ṣí.

Bẹ́ẹ̀ni, mo ní àìsàn ìkórìíra tí ó ń jẹ́ pàtàkì jùlọ ónjẹ́ òkèlè. Mi ò kí ń le jẹ amala, ẹ̀bà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àmọ́ o tí mo bá rí tọkí lórí ẹ̀bà, mà á jẹ ẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń sáré lóòrèkóòrè pàtàkì jùlọ tí mo bá ti pẹ́ láti débí kan. Mo máa ríi pé mo sáré dé bẹ́ẹ̀ torí pé mi ò fẹ́ràn kí n máa pẹ́ dé. Àti wípé mo tún máa ń sáré pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ká fi lè wo ẹni tó sáré jù láti fi gba ẹ̀bùn.

Ọjọ́ tí mo ní fún ìsinmi lọ́dọọdún, a mi ò lè rántí, ṣùgbọ́n ó dá mi lójú wípé ó ju ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n lọ. Lọ́dọọdún, mo máa ń sinmi pàtàkì jùlọ ní ọ ní ìparí ọ̀sẹ̀.

Èbùn tí mo fẹ́ràn láti fún àwọn ènìyàn náà ni ǹkan tí wọ́n fẹ́ràn jù. Máa se'wádìí ẹni tí mo fẹ́ fún l'ẹ́bùn. Ǹkan tí mo rí pé ó fẹ́ràn jù tópé ó ní, ó máa ní ìwúlò fún, ọ̀un nà ni màá bá ra. Pàápàá jùlọ ó máa ń jẹ́ ǹkan oúnjẹ tàbí owó.

Ìbáṣepọ̀ èmi àti àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi, ogun rẹ́gẹ́. Wọ́n fẹ́ràn mi, èmi náà sì fẹ́ràn wọn. Lójojúmọ́ àmon jọ ń rẹ́rìn, àmọn jọ ń yọ̀. Kódà gan an mo máa ń ra ẹbun fún wọn, àwọn náà sì máa ń ra ẹbun fun emi náà.

Àwọn ìdojúkọ tí mo rí wípé ó wà níbi iṣẹ́ mi tí mo sì rántí ohun náà ni àìmá le ṣe ètò nǹkan ní tó kó gúnrégé. Kí nìyí, ó jẹ́ nǹkan tí ó máa ń fà wá sẹ́yìn nínú iṣẹ́ wa, kò sí ta, ṣùgbọ́n à ń ṣiṣẹ́ láti ríi wípé a tayọ rẹ̀

Hmmm àwọn oun tí mo fẹ́ràn lórí pizza. Ọ̀pọ̀ gidi gan. Àwọn nǹkan bí i ata, òróró àti ṣíkìnì. Àwọn nǹkan tí mo fẹ́ràn lórí písà nìyẹn. Tí pízza tí mo bá rà àbí tí mo bá ṣẹ́ tí kò bá ní ata àti, àti òróró àti ẹran, mi ò ní le jẹ ẹ́.

Mo máa ń rántí àwọn ọ̀rọ̀ àsìnà mi. Tí mo bá kọ́ kalẹ̀. Mo máa ń ríi wípé mo kọ àwọn kiniyii kalẹ̀ sórí ìwé. Ǹkan tí máa ń jẹ́ kí i rántí lèyí, tí mi ò bá kọ́ kalẹ̀ mo lè gbàgbé.

Wákàtí márùn-ún, mo máa ń wo ojú ìbòjú ní àárọ̀, mo máa ń lo wákàtí mẹ́fà náà sàn, mo sì máa ń lo wákàtí mẹ́rin ní alé. Mo máa ń rí i wípé mo ń wo ojú ìbòjú láàárọ̀, lọ́sàn-án àti alẹ́ torí wípé mo fẹ́ràn kí n máa wo ara mi dáadáa.

Rárá o, mi ò kí ń lo ẹ̀rọ ìràn òhùn. Kódà gan, mi ò mọ ǹkan tí ń jẹ bẹ. Ṣùgbọ́n tí mo ṣe rí báyìí, màá rí i wí pé mo bí àwọn ọ̀rẹ́ mi léèrè tí wọ́n bá mọ ǹkan tó ń jẹ bẹ, tí màá fi mọ ǹkan tó ń jẹ bẹ torí pé mo fẹ́ràn kí n máa kọ́ ǹkan. Ó sì lè jẹ́ ǹkan tí mo ti lò rí o nígbà tí ń mọ ǹkan tí ń jẹ bẹ, báwo ni mò sì fẹ́ mọ̀

Bẹ́ẹ̀ni, mo maa n jẹ àwọn oúnjẹ tí ó lérò fún ìlera, nítorí pé mo fẹ́ràn kí màá ṣe ìtọ́jú ara mi. Ìdí re tí mo máa ń fi rí wipé mo ṣe ìtọ́jú ara mi pẹ̀lú àwọn oúnjẹ tí mò ń jẹ lójoojúmọ́, mi ò sì kí ń jẹ oúnjẹ àjẹjù.

Lójojúmọ́, mò ma ń ṣiṣẹ́ fún wákàtí mẹ́sàn-án sí mẹ́wàá. Nígbà mí, mò ma ń ṣiṣẹ́ láti ago mẹ́sàn-án àárọ̀ títí dé ago mẹ́sàn-án alẹ́. Mò ma ń ṣiṣẹ́ kárakára torí wipé mò ń fẹ́ owó.

Bẹ́ẹ̀ni etí mi dára. Etí mi dára gidigan tó fi jẹ́ sí wípé tí ẹ̀yàn bá sọ̀rọ̀ láti ọ̀ọ́kán mo máa ń gbọ́. Kódà gan tí agbègbè tí mo bá wà tí wọ́n bá ń ṣẹjọ́ mo sì lè gbọ́, mo sì lè gbọ́ ọ̀rọ̀ tí èyàn ń sọ látọ̀ọ́kán.

Ìgbà tí mo máa ń ra epo fọ́kàn mi, ó dálé lórí owó tí mo bá ní. Tí ó bá pọ̀ lọ́wọ mi, mo máa ń ra epo lóòrèkóòrè. Kí epo mi tó tán, ni màá ti ràá. Mo máa ń ríi wípé ọkọ̀ mi kún pẹ̀lú epo. Àmọ́ ó, tí kò bá sí owó tó pọ̀, mo le-- mo lè má ra epo, kí n gbe ọkọ kalẹ̀ fún ọjọ́ tí mo bá ní owó.

Bẹ́ẹ̀ni, mo ní ìrora tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Nítorí pé mo jẹ́ èèyàn tó máa ń tijú gan. Fún ìdí èyí, tí mo bá wà ní iwájú èrò, ojú máa ń tì mí ẹ̀rù sì máa ń bà mí mi ò ní lè sọ̀rọ̀ tí ó se yẹ kí ń sọ̀rọ̀.